Láti múra sílẹ̀ fún oníbàárà, n ó tètè ji lórùwọ́ọ̀, n ó wẹ̀, n ó múra, n ó sì kọrí sí ilé ìtajà mi láti tètè pàtẹ àwọn ọjà kí oníbàárà kó tó dé, kó ba lè rí ohun tó fẹ́ rà níwọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dé.

Èmi kò mọ̀ ìgbà tí ọjà tuntun yóò jáde. Nígbà kúgbà tí àwọn ilé iṣẹ́ tó bá ti wùwọn láti ṣe ọjà tuntun jáde, wọ́n á gbe jáde wọ́n á ti ṣe ìpolówó rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán láti lè jẹ́ kí àwọn ènìyàn ríi wípé ọjà tuntun ti wà.

Irú aṣọ tí mo fẹ́ràn láti má a wọ òun náà ni aṣọ tó dára, aṣọ tó lẹ́wà ṣùgbọ́n tí kò fi ibikíbi fi ìhòhò mi hàn, tó bò mí lára, tó sì dùn wò lójú. Irú yìí ni àwọn aṣọ tí mo fẹ́ràn láti má a wọ.